Ní ìparí ọ̀sẹ̀ yí, mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ lówó lọ́wọ́, mo fẹ́, mo fẹ́ travel, mo fẹ́ kúrò Nigeria, mo fẹ́ lọ sí, mo fẹ́ dé bí i country mẹ́ta. Ó ni mo fẹ́ ṣe ní ìparí ọ̀sẹ̀.